Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dọmọrán. Nígbà tí olórí iṣẹ́ mi tí ó ṣẹ̀ṣẹ̀ dé, lẹ́yìn ìgbà tí ti tẹ́lẹ̀ tí ó fẹ̀yìntì níbi iṣẹ́. Nígbà tí ó kọ́kọ́ dé, àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ara wa, a kò kọ́kọ́ gbọ́ ara wa ye. Ṣùgbọ́n ní ẹ̀yìn àsìkò díẹ̀, a bẹ̀rẹ̀ síi mọ̀ owo ara wa. A bẹ̀rẹ̀ síí ní mọ ohun tí ó fẹ́ àti ohun tí kò fẹ́. Òun náà ó bẹ̀rẹ̀ sí ní mọ ohun tí àwa tí a ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀, ohun tí a fẹ́, ohun tí a kò fẹ́. Ni ẹ̀yìn ìgbà tó ti mọ èyí tí àwa náà sì mọ èyí, ìbáṣepọ̀ wa pẹ̀lú olórí iṣẹ́ wa ó bẹ̀rẹ̀ sí ní dan morán. Kò sí ìjà tàbí ìdúkokò mọ́ láàárín olórí ibi iṣẹ́ mi àti àwa tí a ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀. Olórí ibi iṣẹ́ mi, èmi àti, èmi àti rẹ̀ á súnmọ́ra nítorí pé ó jẹ́ ìyàwó ọba ìlú mi. Nítorí èyí, ní ìgbà tí ó bá fẹ́ ṣe nǹkan tàbí tí ó bá rí mi, yóò máa pè mí ní àna òun, tàbí yóò máa sọ pé èmi ni bàbá ọkọ rẹ̀. Nítorí pé ó jẹ́ olórí ní ààfin ọba ìlú mi tí mo ti wá. Ìlú mi tí mo ti wá, Àkúrẹ́. Òun ni olórí ilé iṣẹ́ mi jẹ́ ìyàwó ọba ibẹ̀. Nítorí náà ìbáṣepọ̀ èmi àti olórí ilé iṣẹ́, e, ibi iṣẹ́ mi níbi tí mo ti ń ṣiṣẹ́ ó dọmọrán púpọ̀. A máa ń bá ara wa sọ̀rọ̀ dáradára. Tí ó bá ní ohunkóhun tí ó kù díẹ̀ kí a tó, kí tí mo ṣe, ó máa pè mí. Yóò sì máa sọ fún mi pé ohun báì báì yìí tí mo ṣe ó kù díẹ̀ kí a tó. Ó yẹ kí n ṣe bí àyí àti ọ́, ó yẹ kí n ṣe ní ọ̀nà báyìí. Nítorí náà èmi náà á sì lọ ṣe. Báyìí ni ìbáṣepọ̀ èmi àti olórí ibi iṣẹ́ mi tí ó ṣe dọmọrán.

Oúnjẹ ọ̀sán ni, bíi ago kan sí ago méjì ni mo máa ń jẹ oún ọ̀sán ní ojoojúmọ́ yàtọ̀ sí àbámẹ́ta tí mi ò ní àsìkò tí mo máa ń jẹun. Tí o je pé ìgbà tí mo bá fẹ́ láti jẹun ni mo máa jẹun. Ṣùgbọ́n tó bá jẹ́ àsìkò iṣẹ́ ní ọjọ́ ajé sí ọjọ́ ẹtì, mo ní àsìkò tí mo máa ń jẹun bí ago kan sí méjì. Ṣùgbọ́n tí bá, mo bá fẹ́ jẹun nígbà tí mo bá wà níbí iṣẹ́, ó máa ń lù ọ bí ìgbà bíi, bíi, ìṣẹ́jú mẹ́wàá ó pẹ́ tán, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, òun ni, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà. Nítorí pé a jẹ́ olùkọ́, a kò ní àsìkò rẹpẹtẹ láti jẹ oúnjẹ ọ̀sán. Nítorí náà bá fẹ́ jẹ oúnjẹ ọ̀sán nígbà tí a wà níbí iṣẹ́ kíákíá, òun ni a máa ju jẹ ọ̀sán náà láàrín ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. A ti gbúdọ̀ parí oúnjẹ tí à ń jẹ kí à lè padà sí ibi iṣẹ́. Nítorí náà bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá, òun ni ìgbà ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà ní àárín, à, ọjọ́ ajé sí ọjọ́ ẹtì. Ṣùgbọ́n tó bá jẹ́ ọjọ́ àìkú tàbí, ọjọ́ àbámẹ́ta tó jẹ́ ìparí ọ̀sẹ̀ tí a máa wà nílé, ó lè gbà tó ọgbọ̀n ìṣẹ́jú láti jẹ oúnjẹ ọ̀sán nítorí pé mo máa farabalẹ̀ jẹ oúnjẹ náà ni kò lè dàbí ìgbà tí mo bá wà ní ibi iṣẹ́ ní àárín ọ̀sẹ̀ tí mò ń kọjú jẹun.

Rárá, mi ò kí máa n kọ ìròyìn ní ibi iṣẹ́. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìwé girama ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo sì ń kọ ẹ̀sìn àwọn Krìstẹ́nì. Òní iṣẹ́ tí mò ń ṣe nítorí náà kò sí ìdí láti kọ ìròyìn ní ibi iṣẹ́. Tí a bá kan rí ẹnikẹ́ni ti o ń kọ ìròyìn ní ibi iṣẹ́ nígbà tí a bá ń ṣe ìpàdé, arákùnrin kan tí a jo ń ṣiṣẹ́, òun ni ó máa kọ nǹkan tí a bá sọ sílẹ̀ ní inú ìpàdé. Nítorí náà, mi ò kí máa kọ ìròyìn ní ibi iṣẹ́ rárá.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gba bíi ọgbọ̀n ìṣẹ́jú sí mẹ́ẹ̀ẹ́dógún. Tí mo bá wọ alùpùpù lọ sí ibi iṣẹ́, ká tó rí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún, mo máa ti dé ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni mo wọ̀, ní Ìbàdàn tí a máa ń pè ní Micra, ó máa ń tó ọgbọ̀n ìṣẹ́jú láti iwájú ilé mi títí dé ibi iṣẹ́ mi. Ó máa ń lò ó tó ọgbọ̀n ìṣẹ́jú. Ṣùgbọ́n nígbà mìíràn tí súnkẹrẹ fà kéré ọkọ̀ tí ó bá wà ni ójú ọ̀nà, àsìkò tí mo máa ń lò láti dé ibi iṣẹ́ ó máa ń pọ̀ sí nígbà mìíràn tí súnkẹrẹ fà kéré ọkọ̀ bá wà tí mo sì wọ Micra mọ́tò, ayọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí tí mo bá wọ ọkọ̀ akérò, ó lè tó wákàtí kan kí n tó dé ibi iṣẹ́ mi láti ilé. Nítorí náà, oye ìgbà tí mo máa ń lò láti rin ìrìnàjò sí ibi iṣẹ́ mi láti ibi tí mò ń gbé ó yàtọ̀ síra. Ó máa ń dúró lórí ohun tí mo bá wọ̀ ní àsìkò náà láti lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, wifi mi ó yára tó. Nígbà tí mo bá n lo ẹ̀rọ ayélukára, wifi mi tí mò ń lò láti lè lo ẹ̀rọ ayélukára náà ó, ó yára tó dáadáa bí mo ṣe fẹ́. Tí mo bá fẹ́ sí péèjì mìíràn tàbí tí mo fẹ́ fi orin tàbí tí mo fẹ́ fi fíìmù sí orí ẹ̀rọ alágbèéká mi, tí mo ṣi fẹ́ fi, sí tí nǹkan tí mo fẹ́ fi tó bá ṣi pọ̀, tí megabaiti ti, megabaiti fíìmù náà tàbí orin náà tí ó bá pọ̀, kí n mo tó ṣẹ́ju pé bá yi, ǹkan tí mo fẹ́ download o ti ṣetán. Nítorí náà mo gbàgbọ́ pé wifi mi ó yára tó bí ó ṣe yẹ kí ó yára.

Mi ò ní aṣọ òtútù. Ìdí ni pé ní apá ibi tí mò ń gbé níbí kò fi bẹ́ẹ̀ sí òtútù rárá, ẹ́ ooru òun ni ó máa ń mú jù. Ṣùgbọ́n ní àsìkò òtútù náà, mo ní aṣọ tí mo máa ń fi bora àti pé iṣẹ́ tí mò ń ṣe, ó gbà kí n máa wọ kóòtù àti aṣọ tí ó ki ní ìgbà gbogbo kí sì máa fi táì sì ọrùn. Nítorí náà, mo rí pé kò sí ìdí láti ra aṣọ òtútù. Yatọ̀sí èyí, mo jẹ́ ẹni tí ó fẹ́ràn òtútù lọ́pọ̀lọpọ̀. Mo kórìíra ooru lọ́pọ̀lọpọ̀ nítorí náà mo fẹ́ kí ara mi máa tutù. Tí ooru bá mú mi, mi ò kí ń le sùn tàbí kí ń ṣe ohunkóhun. Ṣùgbọ́n tí òtútù bá mú mi tàbí tí òtútù bá wà, mo sì le faradà, mo sì le sùn dáradára tàbí kí ń ṣe nǹkan tàbí ohun mìíràn. Nítorí èyí ni mi ò ṣe rí ìdí pàtàkì tàbí koko nínú kí mo ra aṣọ òtútù láti lè fi bora ní ìgbà òtútù nítorí pé mo fẹ́ràn òtútù, mi ò fẹ́ ohunkóhun tí ó jọmọ́ ooru rárá.

Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́. Ìdí ni pé tí mo bá jí ní òwúrọ̀ tí mo bá lọ sí ibi iṣẹ́, mo máa ṣiṣẹ́ láti àárọ̀ títí di ìrọ̀lẹ́ ni. Ìrọ̀lẹ́ ó jẹ́ àsìkò tí mo máa ń sinmi lọ́pọ̀lọpọ̀, tí mo máa ń rí àsìkò láti ṣe iṣẹ́ ti ara mi yàlá láti dáná ni tàbí láti pe àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àti àwọn ẹbí mi láti lè bá wọn sọ̀rọ̀. Ìrọ̀lẹ́ yìí oun ni mo máa ń ráyè láti lè jókòó ti ìyàwó mi láti lè fi ọ̀rọ̀ jomi túrọ̀ ọ̀rọ̀ nípa bí ó ṣe ń lọ ní ibi iṣẹ́ àti àwọn ohun tí wọ́n bá ń dùn mí lọ́kàn. Ìdí nìyí tí mo fi fẹ́ràn ìrọ̀lẹ́ ju àwọn àkókò mìíràn. Nítorí pé àwọn àkókò mìíràn ni mo máa ń fi ń ṣiṣẹ́ yàtọ̀ sí alẹ́ láti bí aago mẹ́sàn án sí aago márùn-ún àárọ̀ tí mo máa ń fi ń sùn àti àárọ̀ kùtù tí mo máa ń jí àti àárọ̀ tí mo máa ń ṣiṣẹ́, ọ̀sán náà tí mo máa ń ṣiṣẹ́ rẹpẹtẹ. Ṣùgbọ́n tó bá di ìrọ̀lẹ́, màá darí wá sí ilé, màá wá sinmi, jẹun, ṣè bá ìyàwó mi ṣe eré tàbí kí a sọ̀rọ̀. Ìdí nìyí tí mo fi fẹ́, tí mo fi fẹ́ràn ìrọ̀lẹ́ ju àwọn àkókò mìíràn nínú ọjọ́.

Mi ò rántí ìgbà tí mo ní àlà bùrúkú kẹ́yìn, nítorí pé tí n bá sọ pé mo rántí, yóò máa lọ bí ọdún kan tàbí ọdún méjì sẹ́yìn tí mo lè sọ pé mo ní àlà tí ó ba ni lẹ́rù jọjọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àsìkò yìí, n o rí i pé àlà tí mo ń lá kì ń ṣe àlà tí ó ń ba ni lẹ́rù. Àlà tí ó jẹ́ àlà tí ó dára ni, tàbí kó kan jẹ́ pé mo kọ̀ máa máa ronú nígbà tí mo bá ń sùn. Nítorí náà, yóò sì máa lọ bí ọdún méjì sẹ́yìn tí mo ti ní àlàbùrúkú sẹ́yìn.

Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi wọ́pọ̀ jọjọ ṣùgbọ́n màá sọ̀rọ̀ nípa márùn-ún nínú wọn. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, àwọn ǹnkan tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ohun nìwọ̀nyí. Alákọ̀ọ́kọ́, ìwé tí a máa ń kọ orúkọ sí tí a bá dé láti ilé ní òwúrọ̀, tí a bá sì ń lọ ní ọ̀sán tí a tún máa kọ orúkọ sí tàbí tí a máa sign si ìwé yìí, ó jẹ́ ìwé alákọ̀ọ́kọ́ tí ó ṣe pàtàkì. Tí ọba dé ní àárọ̀, a máa kọ orúkọ wa àti àkókò tí a dé. Lẹ́yìn náà, a sì bu ọwọ́ lù we níwájú rẹ̀. Lẹ́yìn èyí tí ó bá ti di ọ̀sán tí a bá jáde kúrò ní ilé ìwé tí a parí iṣẹ́, a padà lọ sí ìwé yìí, a sì tú bu ọwọ́ lù síwájú rẹ̀ pé a ti kúrò ní ilé ìwé, a sì kọ àsìkò tí a kúrò. Yàtọ̀ sí ìwé tí mo mẹ́nuba yìí, ìwé mìíràn tí ó tún ṣe pàtàkì tó jẹ́ ohun èlò, òhun ni ìwé tí a fi ń kọ àwọn akẹ́kọ̀ọ́ ní yàrá ìkẹ́kọ̀ọ́. Ohunkóhun tí ẹ bá fẹ́ kọ àwọn akẹ́kọ̀ọ́ fún ọ̀sẹ̀ kan, a kọ ọ́ sínú ìwé yìí ní ọ̀nà tí ó máa fi rọrùn fún wa láti kọ wọn. Nígbà tí a bá ṣi kọ́ ọ tán, a sì fún ọ̀gá àgbà ilé wa kí ó bu ọwọ́ lù ú kí a tó mú lọ sí yàrá akẹ́kọ̀ọ́ láti kọ àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà níbẹ̀. Lẹ́yìn èyí, ohun èlò mìíràn tí ó tún ṣe pàtàkì ní ibi tí mo ti ń ṣiṣẹ́ tó jẹ́ ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òhun ni kálàmù tí a máa fi ń kọ iṣẹ́ sí ojú pátákó nígbà tí a bá ń kọ àwọn ọmọ síwájú sí i. Ìwé tí a máa ń kọ nọ́mbà tí àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n bá gbà. Ìyẹn tún mọ̀ sí nígbà tí a bá ṣe ìdánwò ráńpẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́. Ó ní ìwé tí a máa ń kọ ǹkan tí wọ́n bá gbà sí. Tí omo bá gba márùn-ún tàbí tó bá gba mẹ́wàá, ó ní ìwé tí a máa n kọ ọ́ sí. Ìwé yìí ó tún jẹ́ pàtàkì ní ibi iṣẹ́ wa. Ní ìparí, ìwé mìíràn tí ó tún ṣe pàtàkì síí, ní ibi iṣẹ́ mi, òhun ni ìwé tí a máa ń kọ orúkọ àwọn akẹ́kọ̀ọ́ sí tí a sì máa mark bóyá wọ́n wá ní àárọ̀ tàbí tó bá ti di ọ̀sán boya ó ṣi wà ní ilé ìwé. Orúkọ ìwé tí a máa ń, orúkọ tí a máa ń pe ìwé yìí ni register. Nítorí pé a gbúdọ̀ mọ ọmọ tí ó wá sí ilé ìwé àti ọmọ tí kò wá. Àwọn ǹkan wọ̀nyí, àwọn ǹkan èlò wọ̀nyí ni ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Tí mo bá lọ sí orí ẹ̀rọ ayélujára tí mo sì fẹ́ ń wọ wẹ́ẹ̀bùsáìtì kan pé bọ́yá mo fẹ́ sign up níbẹ̀ láti lè máa lo wẹ́ẹ̀bùsáìtì náà, tí wọ́n sì sọ pé kí n ka àwọn àdéhùn, mo máa ka wọ́n léṣẹṣẹ láti orí títí dé ìsàlẹ̀ rẹ̀ pátápátá ni mo máa kà, kó tó di pé mo bu ọwọ́ lù ú pé mo gba àdéhùn náà. Nítorí pé tí ènìyàn bá ka àdéhùn tí ó wà níbẹ̀, ò ni mọ àwọn nǹkan tí ó yẹ kó ṣe àtàwọn nǹkan tí kò yẹ kó ṣe. Kò dára láti máa kọ̀ máa bu ọwọ́ lé àdéhùn láì ṣe pé ènìyàn ó ka dáradára. Yàtọ̀ sí ti ẹ̀rọ ayélujára tí mo bá fẹ́ ra ohunkóhun ní owó oníbàárà tàbí tí mo fẹ́ bá ènìyàn ṣiṣẹ́ tàbí tí mo bá fẹ́ gbé iṣẹ́ fún ènìyàn, mo máa rí dájú pé mo ka àdéhùn yìí dáradára kí ó sì yé mi yége kó tó di pé mo bu ọwọ́ lù ú. Nítorí náà, ìdáhùn sí ìbéèrè yìí ni pé mo máa ń ka àwọn àdéhùn mi dáradára.